Ṣé mo ní orúkọ ìnájíjẹ? Se mo ní orúkọ ìnájíjẹ. Rárá. Wọ́n bí mi nínú, ehm, màá sọ pé Èkó, ẹ mọ̀ pé Èkó a kì í ṣe bí Yorùbá tó, tó kí, ẹ́hẹ́n. Yorùbá tó kí, so wọ́n bí wa nínú city Èkó, wọ́n bí wa nínú sínú Èkó, so a kì n ṣe àwọn Yorùbá tó le, tó wọnú dáadáa, so mi ò ní, mi ò ní, mi ò ní orúkọ ìnájíjẹ. Ó daa bi wipé tí mo bá wà nínú eko, nítorí pé ẹ̀pẹ̀ la wa láti, láti jáde wá, kò kí ń ṣe pé à ń gbé nínú ẹ̀pẹ̀ o, but, ehm, ìlú bàbá mi ni Ẹ̀pẹ́. But ó da bii pé tí n ba ti, tí n ba dàgbà ní Èkó, won máa ní orúkọ ìnájíjẹ fún mi. But orúkọ, orúkọ mi gangan kò kan tie kí ń ṣe Yorùbá. Orúkọ mi ni, orúkọ mi jẹ́ òyìnbó, ẹ́hẹ́n. Orúkọ òyìnbó àbí orúkọ, ehn, màá sọ pé orúkọ òyìnbó.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba, ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ní ayé mi, iṣẹ́ wà lọ́tọ̀ ayé mi wà lọ́, ẹhn, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ náà ni. Iṣẹ́ wà lọ́tọ̀ ayé mi wà lọ́tọ̀. Ehn, báyi na báyi sí ayé mi, mo máa ń lọ sí church, mo máa ń ṣe education mi. Tí mo bá ti parí, tí mo bá ti fẹ́ bẹ̀rẹ̀ education mi, màá stop iṣẹ́, mi ò lè ṣe méjèèjì papọ̀. Bí àwọn òyìnbó máa ń sọ, "You cannot serve two masters at a time." So màá fi ọ̀kan lẹ̀ máa gbé ìkejì. So bẹ́ẹ̀ni, ehen. Nípa, ehm, nípa ibi iṣẹ́ ẹ, ibi iṣẹ́ nísinsìnyí, mi, mi kàn lè fi ayé mi sílẹ̀ fún ibi iṣẹ́, yeah, le possible. Nítorí pé mi, mi ti jẹ́, mi ti jẹ́ ẹni tó ti dàgbà, so mo sì ń gbé lọ́dọ̀ àwọn òbí mi, so mi ò lè sọ pé kí ni. But mo, mo mọn bí mo ṣe ń dan, mo ṣe ń balance wọn.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ̀? Ọ̀ṣọ́. Sé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá. Aside from yi pé mi like kí ma wọ, but mi kì í ṣe obìnrin. Mo believe pé ó dá pé obìnrin ló máa ń wọ̀, bí mo, bí mo ṣe mó understanding, ó dá pé obìnrin ló máa ń wọ̀, but mi kì í wọ̀. Mhm. Ọkùnrin ni mí ni mo máa, mo ti sọ lẹ ǹkan, mo ti sọ lẹ ǹkan. So then.

Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera rárá. Mi like normally, on a normal day normally mi kì í mu àwọn kíni, mi kì í mu àwọn láì, lẹ́yìn omi àti ẹlẹ́rìndòdò tí àwọn òyìnbó máa ń pè ní juice. Mi kì í mu nǹkan bẹ́ẹ̀ yen. Lẹ́yìn omi àti ẹlẹ́rìndòdò, mi like ki máa mu àwọn so mo le sọ pé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera.

Ṣé mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn? Ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn? Bí ẹ ṣe ń kọ Yorùbá yìí kò, kò correct. Bayi lọ, ní oye kẹṣọ, ṣe mo má ń, ṣe mo ní ètò láti fi iṣẹ́ mi sílẹ̀ lọ sí ìlú mìíràn? Ìdáhùn ìbéèrè tí, tí mo bèèrè, tí mo bèèrè nísìnyí bẹ́ẹ̀ ni. Nítorí pé Nija la wà, so mi ti like Nija right from start. Mi like ìlú yìí nítorí pé àwọn-- mo like ìlú yìí as a, as a country. Mo like ìlú yìí dada but àwọn nǹkan tí tún yẹ ká má benefit láti ìlú yìí a benefit wọn rárá. Especially àwa ọ̀dọ́ a benefit, a gain nǹkan kan láti ìlú yìí. Ó dè yẹ kí á gain nǹkan púpọ̀. To màá sọ pé mo níìfẹ̀ láti lọ sí ìlú mìíràn.

Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Mi n perfect and everybody mọ pé kò sí anybody tó perfect ní, inú ní ilé ayé but mo máa ń try best mi láti máa ṣe nǹkan tó dára fún ara mi, fún health me. So, màá sọ pé báwo ni ètò ìdárayá àwọn ènìyàn ṣe rí? Ó dá, ó dá bó kò perfect. Eh-hen, màá sọ bẹ́ẹ̀. Mi fẹ́ jẹ́ kí voice gùn, gùn lọ títí so màá sọ pé ó dá.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìsọ̀rọ̀ ní ibi iṣẹ́? Báwo ni mo ṣe máa ń kojú àwọn ọ̀rọ̀ ní ibi iṣẹ́, àwọn ìsọ̀rọ̀ ní ibi iṣẹ́? Mi, mi lè ní àwọn oun tó máa ń jẹ́, tó máa ń sọ̀rọ̀ except ọ̀gá mi. So màá máa, máa sọ pé bí mo, bí mo ṣe máa ń ṣe pẹ̀lú ọ̀gá mi. Màá try láti calm ára mi ẹ̀hẹ̀n, má jẹ́ kó sọ̀rọ̀ tán kí n tó process ẹ́ kí n tó sọ̀rọ̀ padà sí wọn ẹ̀hẹ̀n. Bẹ́ẹ̀ ni ọ́